Nígbà wo ni o máa ń gùn ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù, mi kì n gun ọkọ̀ akẹ́rù. Mi kì n gun ọkọ̀ akẹ́rù o. Àwọn nǹkan tí mo máa ń gùn ni etí, ọ̀kadà, kẹ̀kẹ́ márúwá, danfo, korope. Ma gun kíni i? Rélùweè, ọkọ̀ ojú irin. Mi tí gun ọkọ̀ òfurufú rí àbí ọkọ̀ tí omi. Mí tí gún ẹ̀yì but Ọlọ́run máa ṣe fún mi, mo sì máa lowo gan. Máa lo gan lẹ́fu mi o máa lọ síbi tó jìnnà. O máa àti, Ọlọ́run o máa lo. O máa lo gan, o máa lo fáa, o máa lo fáa, ajé. Mo máa ń gùn ọ̀kadà dáadáa because oní street tí mo wà báyìí wọ́n máa ń kójà gbogbo gbà. Wọ́n a fẹ́ gùn ọkọ̀ e márúwá láti rí ìrìn àjò díẹ̀ lọ sí iwájú díẹ̀, màá bá wọn bẹ̀ àwọn e oní kẹ̀kẹ́ márúwá. Máa dé kó lọ sí ibi tí mo bá fẹ́ gùn danfo àbí bus àbí korope. Máa dé bus stop, mo máa bá wọn n bẹ̀. Ó pọ̀ rẹ́kẹrẹ̀ke, ó pọ̀ lójú paàlí, ó pọ̀ mẹ́bọ̀. Mi kì í gun ọkọ̀ akẹ́ro. Mi kì í gun ọkọ̀ akẹ́rù. Mi kì í gun.